Ẹ káàárọ̀ o, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́, ẹ̀yin olùgbọ̀ mi níbi gbogbo tí ẹ bá wà ní àsìkò yìí. Lónìí, mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí a pè ní "Nígbàwo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ?" Nígbàwo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Tí a bá wò ó, ọ̀rẹ́ kì í ṣe ènìyàn taa mọ̀ ní orúkọ nìkan. Ọ̀rẹ́ ni ẹni tí a bá pín ayọ̀. Èyí ni nígbà tí aláyọ̀ bá ń yọ̀, tí a bá wọ́n yọ̀. Ẹni tí a bá pín ìṣòro. Nígbà tí ẹnìkan ní ìṣòro, bóyá ní ẹ̀gbẹ́ wa àbí ní àyíká wa àbí ní ibi iṣẹ́ àbí ní ibi tí a bá wà tí a pín nínú ìṣòro yẹn nípa bóyá ni iná wọ́ ohun tí a ní sí ẹni iru ẹni bẹ́ẹ̀, ọ̀rẹ́ ni iru ẹni bẹ́ẹ̀. Ẹni tí a bá lè sọ̀rọ̀ lọ́kànbalẹ̀ nígbà tí èèyàn bá ní ìṣòro kan tí a lè tọ ìyàn lọ, tí a sì lè jọ foríkórí tí a sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan tí ó bá lẹ̀, èyí ni ọ̀rẹ́. Ní ìgbà àtijọ́, pipàdé ọ̀rẹ́ rárá ni. Nítorí pé ọ̀nà tó jìn tí a ti jọ pín yà, bóyá láti kékeré àbí níbi tí ẹni bẹ́ẹ̀ wà. Bí a ti lè jókòó náà ní àtijọ́, kí á jókòó pọ̀, bóyá kí èèyàn wá irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ àbí kí á jọ rẹ́rìn-ín nípa títayọ̀. A rí pé èèyàn máa ń bá ọ̀rẹ́ pàdé, a máa ń bá ara wa sọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi, ọ̀rọ̀ lórí ohun kó ohun tí ó jemọ́ ìlọ̀síwájú. A rí pé ní ayé òde òní, ayé ti yí padà. Ọ̀pọ̀ wa á kú fún iṣẹ́, á kú fún ojúṣe, á kú fún àkókò tí kò tó bóyá nípa ṣíṣe ohun kan tàbí òmíràn àbí ojúṣe níbi iṣẹ́ ni àbí ní ìjọsìn. Èyí jẹ́ pé ó fẹ́ lẹ́ra díẹ̀ nípa pipàdé ọ̀rẹ́. A máa ń sọ pé ẹ jẹ́ ká bá ara wa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n ọ̀sẹ̀ yẹn kì í dé rárá nítorí pé ohun mìíràn máa ti tú jẹyọ. Nípa bẹ́ẹ̀, èèyàn o ni lè bá ara wọn pàdé. Àwọn kan wà tí a kò tíì rí láti ọdún tó pọ̀ nídi nípa ibi tí wọ́n wà, bóyá tí ó se jìnà àwọn mìíràn si wà ní ìlú òkèrè. Irú ẹni bẹ́ẹ̀, à ń ránṣẹ́ sí ara wa náà àbí irú ẹni t'èèyàn ti bá pàdé tó pẹ́, èèyàn lè ránṣẹ́ sí i lórí fóònù tàbí nípa kíkọ lẹ́tà, lẹ́tà ti i yàrá ṣe àtẹ̀jíṣẹ́, bóyá nípa email àbí nípa, ẹ́, WhatsApp àbò fóònù. A lè má rí ara wa dijú dijú, ṣùgbọ́n a lè jọ pàdé ní àìmọye ọ̀nà àbí àìmọye ibi tí èèyàn ti lè pàdé nípa ayé tí ń lùjára báyìí. Kì í ṣe ìgbà tí èèyàn bá ríra lójukorojú. Nípa ayé tó ń lùjára yìí bá kan náà, a lè jọ pàdé nípa, ẹ́, ẹ̀rọ àgbéká fóònù tí a ń gbéká, nípa tí a ṣe ń ṣe ohun tí a pè ní video call àbí video call àbí WhatsApp call tó jẹ́ pé a jọ máa ríra wa níbi tí èèyàn bá wà. Ṣùgbọ́n ìpàdé ojú ara kì í ṣe bẹ́ẹ̀. Èyí de se kókó. Hmm, nígbà tí a bá ríra dijú dijú, a rí pé ọ̀kan á yọ̀ mọ́ra, a jọ jíróró papọ̀, a jọ sọ ohun tí èèyàn ń là kọjá nígbà mìíràn. Nígbà mìíràn ẹ̀wẹ̀ náà èèyàn sì lè gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nídi èyí pipàdéra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ní àsìkò yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ rárá nítorí ìdí kan tàbí ikejì àbí nípa bí iṣẹ́ tí èèyàn ń ṣe àbí ẹbí láti mójútó. Pípàdé ọ̀rẹ́ máa ń mú ayọ̀ wá, ó máa ń dí ìbànújẹ́ kù. Bóyá tí èèyàn bá ń là ìbànújẹ́ kọjá, a di nko èèyàn eeyan a lè rẹni bá sọ̀rọ̀. Ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kó rọrùn láti farada ìṣòro ayé nígbà tí èèyàn bá ṣẹ gbogbo àgbékalẹ̀ ìṣòro tó ń là kọjá tó tún rí ọ̀rẹ́ rẹ náà tó ń láru nǹkan tó tún ju tí ẹ kọjá, a rí pé tìẹ́ á tú fúyẹ́ legbe tí ọ̀rẹ́. Nígbà tí a bá pàdé ọ̀rẹ́, ọkàn máa ń balẹ̀, ara máa ń sinmi. Ní ìparí, ẹ̀yin olùgbọ̀ mi, ìbéèrè pé nígbàwo ni o bá, ni o kẹ́yìn pàdé ọ̀rẹ́ rẹ kì í ṣe ìbéèrè àkókò nìkan. A nílò láti máa ríra wa lóòrèkóòrè. Ẹ ṣeun fún àsìkò yìí.

Ẹ̀karọ́, ẹ̀kasan, ẹ̀kalẹ ẹyin olùgbọ́ mi léẹ̀kan si, mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa kí ni ìlànà ìpolówó rẹ. Kí ni ìlànà ìpolówó rẹ? Tí a bá wò ó, ìpolówó kì í ṣe pé kí a kan kígbe ẹnìkan, kì í ṣe pé ká kan sọ pé ra ọjà mi àbí wá ra ohun tí mò ń tà. Ìbéèrè àkọ́kọ́ ni pé ta ni mo fẹ́ tà? Ta ni mo fẹ́ ta ọjà yí fún? Ta ni oníbàárà mi? Tàbí kí ni mo fẹ́ tà nípa tó? Bí a kò bá mọ ẹni ta bá sọ̀rọ̀ àbí ẹni ta fẹ́ sọ̀rọ̀ fún, àbí ẹni ta bá ta fẹ́ ta ọjà fún, ìpolówó wa kì yóò ṣe é ṣe dáadáa. Ìlànà ìpolówó mi ni pé mo kọ́kọ́ mọ oníbàárà mi. Mo mọ ẹni tí mo fẹ́ ta ọjà fún àbí ẹni tó fẹ́ bá mi ra ọjà, ohun tí wọ́n fẹ́, ohun tí wọ́n nílò, ìfòòró tí wọ́n ń dojú kọ. Lẹ́yìn náà, mo sọ ìpolówó mi ní kedere. Kì í sì ń sì-- kò sí ọ̀rọ̀ púpọ̀, kì í sì ń ṣe ìtà asán bóyá èèyàn kọ̀ ń sọ̀rọ̀ lásán. Nítorí pé mo ti mọ àwọn ohun tí mo fẹ́ tà, mo sì ti mọ oníbàárà mi. Èyí ni àwọn tí wọ́n fẹ́ bá mi ra ọjà. A jẹ́ kí n mọ bí mo ṣe fẹ́ ṣe ìpolówó mi. Mo sọ pé èyí ni ohun tí mò ń tà, èyí ni ibi ẹbí ń ṣe ran lọ́wọ́. Mo ti mọ ohun tí mò ń tà, bí mo ṣe ń ràn án lọ́wọ́, ìgbẹ́kalẹ̀. Ìlànà mi ní ìtẹ́lọ́rùn oníbàárà. Nígbà tí oníbàárà bá ní ìtẹ́lọ́rùn, èèyàn tí ìpolówó ó ti ṣe ìpolówó rẹ̀ dáadáa. Oníbàárà tí inú rẹ̀ bá dùn máa ń sọ fún ẹlòmíràn pé, "á ẹ wá lọ wo ohun tí Lágbájá ń tà. Kódà ó mọ ọjà tà, ohun tẹ fẹ́, ó wà, ó wà ní irú ibẹ̀." Ṣùgbọ́n nígbà tí oníbàárà tí èèyàn bá ń ta ọjà fún, tí ò mọ bí ó ṣe fẹ́ gbé ọjà ìpolówó kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀, a rí pé irú ẹni báyìí lè kúrò níwájú, ẹ́, ẹni tó ń ta ọjà yẹn kó lọ sí ibòmíràn tí irú ọjà bẹ́ẹ̀, tí ó ti ń ta irú ọjà bẹ́ẹ̀. Tásìn wá jẹ́ wí pé irú ẹni bẹ́ẹ̀ ni irú oníbàárà tọ̀ún á bá ra ọjà tí ó ń tà. Ọ̀rọ̀ ẹnu jẹ́ ìpolówó tó lágbára jù. Mo tún lo ọ̀nà ayélujára. Nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wí pé a lérú dára ló ti ń ta ọjà bóyá lórí WhatsApp rí àbí lórí ohun tí a pè ní Facebook láti lè ta ọjà rẹ̀. Síbẹ̀ náà èèyàn nílò láti polówó. Kì í ṣe ohun tí èèyàn fi ẹnu sọ. Fóònù, èèyàn nílò láti fi foónù rẹ̀ polówó ọjà tí ń tà. Àwọn ǹkan yìí ṣe pàtàkì. Ṣùgbọ́n mo rántí pé kì í ṣe gbogbo ọjọ́ ni a gbúdọ̀ polówó. Ní ìgbà míì, a gbúdọ̀ kọ́ni. A kọ́ni nípa ohun tí à ń tà. Ní ìgbà míì, a gbúdọ̀ ran án lọ́wọ́. Nípa bẹ́ẹ̀, ènìyàn máa ń gbékèlé wa láti fi ọkàn balẹ̀ nípa ohun tí à ń tà. Ní ìparí, ẹ̀yin olùgbọ́ mi, ìbéèrè pé kí ni ìlànà ìpolówó rẹ̀ jẹ́ ìbéèrè ìṣètò tí a nílò láti fètò sí. Ìpolówó rere ní ìmọ̀. A mú ìmọ̀ lọ́wọ́, a mú ìtẹ́lọ́rùn lọ́wọ́, a sì mú ìbáṣepọ̀ lọ́wọ́. Nígbà tí irú ẹni tí o fẹ́ ta ọjà fún, tó ní ìmọ̀ ohun tí ó ń tà, tí ó sì ń tẹ́lọ́rùn, irú ìbáyi-- ìbáṣepọ̀ a wà. A lè tún padà wá sí ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀. Bí ìlànà bá da ọjà a tà, orúkọ a dàgbà, ìṣòwò a ṣe orírin, a sì ń ṣe àṣeyọrí. Mo dúpẹ́ fún àsìkò yìí. Ẹ ṣe.

Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ ni gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi ni àsìkò yìí. Motun fé bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí a pé ní ṣe o máa ń wo àwọn ètò tẹlifíṣàn, ṣe o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Tí a bá wo tẹlifíṣàn tí a sọ rẹ́ yìí, kìi kàn ṣe àpótí irin lásán. Ó jẹ́ orísun ìròyìn, ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà gbọ́ ìròyìn. Ó tún jẹ́ orísun ìmọ̀, nípa à wíwo tẹlifíṣàn èèyàn fi ní ìmọ̀ si. Kìí tún ṣe yìí nìkan, ó tún jẹ́ orísun ìdárayá. A rípé àìmọye ìgbà ni eré ìdárayá máa ń wáyé lórí tẹlifíṣàn. Nípa bẹ́ẹ̀, jíjòkòó ti tẹlifíṣàn láti wo àwòrán àbí wò eré ìdárayá, ó máa tún jẹ́ kí ó dá èèyàn ní arayá. Ọ̀pọ̀ ìdílé máa ń kó ara wọn jọ níwájú tẹlifíṣàn. Bóyá nígbà tí ó bá di alẹ́ tí oníkálukú ti jẹun tán, a jòkó sí ìdí tẹlifíṣàn láti wo àwòrán àbí ohun tí ó ń ṣẹlẹ̀, àbí láti gbọ́ ìròyìn, àbí láti wo eré ìdárayá àbí àwòrán àwọn nǹkan bẹ́ẹ̀. Wọ́n máa ń wo ìròyìn gẹ́gẹ́ bí ìdílé, wọ́n jókòó papọ̀ wa wo ìròyìn. Wọ́n máa ń wo eré onísèrè lóríṣiríṣi. Bóyá nípa ti Yorùbá àbí nípa ti elédè Gẹ̀ẹ́sì àbí àwọn ẹ́fíkì ní orí rúru bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn máa ń wòó gẹ́gẹ́ bí ìdílé, wọ́n tún máa ń wo eré ìdárayá bákan náà. Fún ọ̀pọ̀ ènìyàn, tẹlifíṣàn jẹ́ ọ̀nà ìsinmi láti lè fi ara ní, fún ara ní ìsinmi. Boya lẹ́yìn tí won ti ṣiṣẹ́ ojúmọ́ tán, a padà sí ìdí tẹlifíṣàn tí ó bá di alẹ́ kí wọ́n lè sinmi tí àwọn ẹlẹ́yìnbo pè ní relaxation. A sinmi níwájú tẹlifíṣàn. Ni ọjọ́ iṣẹ́ gígùn, ìjòkó níwájú tẹlifíṣàn máa ń tún ara, ó máa ń tún ara, ara wa sí, a sìń lé. Nígbà tí èèyàn bá ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀, ẹ, wákàtí, ṣùgbọ́n a gbọdọ̀ ṣọ́ra kí n ṣe gbogbo ètò ni ó dáa fún wa. Paapaa jùlọ fún àwọn ọmọ òde òní, gbogbo ètò tẹlifíṣàn kọ́ ni ó, a nílò láti jẹ́ kí wọ́n wò. Díẹ̀ nínú wọn kún fún ìwà búburú, díẹ̀ kún fún ìtàn asán, ìtàn tí ò ní èè, ìfẹsẹ̀múlẹ̀ àti ìwà búburú. Àkókò pẹ̀lú tẹlifíṣàn gbọdọ̀ ní ìdí. Paapaa jùlọ àwọn ọmọ ìsìnyí, kí n ṣe gbogbo ohun tí wọn bá, tí a bá jẹ́ kí wọn wòó lórí tẹlifíṣàn ni a lè jẹ́ kí wọn, ni a lè gbà wọ́n láàyè. A nílò láti tọ́ wọn sí ohun tí wọn nílò láti wòó àbí ohun tí wọn gbọdọ̀ wòó. A gbọdọ̀ yàn ohun tí à ń wòó. Ètò tó ń kọ́ wa ní ọgbọ́n, ètò tó ń fún wa ní ìmọ̀ si, ètò tó ń mú ìwà rere pọ̀si ní àwùjọ wa pẹ̀lú, ọ, fọ́tò lóríṣiríṣi. A gbọdọ̀ wo àwòrán tí yóò fògo fún Ọlọ́run àbí tí yóò mú ọgbọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ìtàn náà sì wà. A rí pé àwọn èèyàn a sọ ìtàn lóríṣiríṣi. Ohun tí a bá ń wòó máa ń ní ipa lórí ọ̀pọ̀lọ wa. Awon gangan, pàápàá jùlọ àwọn ọmọ tó ṣẹ̀ n dàgbà. Ohun tí a bá ń gbọ́ máa ń da ìrònú wa. A fún wa ní ìrònú tí ó da. Nítorí náà a nílò láti wo ẹ̀kọ́ tí ó, tí ó jọjú lórí tẹlifíṣàn kí a sì ń gbọ́ àwọn ohun tí ó máa dá ìrònú wa sí ipò ọgbọ́n. Ẹṣé ní ìparí ọ̀rọ̀ mi, ẹ̀yin olùgbọ́ mi, ìbéèrè pé ṣe o máa ń wo tẹlifíṣàn kì í ṣe ìbéèrè ìdárayá nìkan, ó jẹ́ ìbéèrè ìyànjú kí ó lè gbà wá ní ìyànjú ohun tí a má máa wòó. Ó jẹ́ ìbéèrè ìmúra sílẹ̀ láti jí ọkàn wa padà bóyá a ti máa ń wo èyí tí yóò tọ́ tẹ́lẹ̀. Àkókò ni láti ṣe àtúnṣe kí a wo ohun tí ó da. Ẹjẹ́ ká wo ohun tó da, ẹ jẹ́ ká wo ohun tó kọ́, ohun tí ó máa kọ́ wa ní ẹ̀kọ́ rere. Ẹ jẹ́ ká wo tẹlifíṣàn láti kọ́ ara wa dáadáa. Nítorí pé ọ̀pọ̀, ọ̀pọ̀lọ́ tí a kò kọ́ dáadáa ni yóò kó ìgbésí ayé wa sí ohun tí ò tọ́. Ọ̀pọ̀lọ́ tí a sì ń kọ́ dáadáa á kọ ìgbési wa sí, ìgbésí ayé wa sí ohun tí ó da. Mo dúpẹ́ lọ́wọ́ yin, eṣé gan.

Ẹ̀ka àárọ̀, ẹ̀ka sàn, ẹ̀ka alẹ́, ẹ̀yin olùgbọ́ mi ní ibi gbogbo tí ẹ bá wà. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ àkòrí tí a pé ní ṣé o mọ̀ bí a ti ń ṣe oúnjẹ? Sísè oúnjẹ kì í ṣe fífi ohun kan sínú ìkòkò nìkan, ó gba ọgbọ́n, ó gba ìtọ̀lẹ̀ ṣẹṣẹ. Ó jẹ́ ìfarabalẹ̀, ó gba ọgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ. Ó sì ń jẹ́ ohun tí ó gba, ẹ́, ètò lẹ́sẹẹsẹ kí a tó ń kan. Ohun tí mo fẹ́ fi sí i lákọ̀ọ̀kọ́ lẹ́lẹ̀ kejì, ohun tí mo fẹ́ fi sí i ní ìparí, ó sì ń gba ìfarabalẹ̀. Nígbà tí a bá fẹ́ ṣe oúnjẹ, a kọ́kọ́ pèsè rẹ̀. Ohun tí mo fẹ́ sè, a wẹ ọwọ́ wa, a wẹ ohun èlò, a wẹ ohun tí a fẹ́ yí, ohun tí a fẹ́ jẹ. Gbogbo ohun tí a fẹ́ lò á jẹ́ kó wà ní ìmọ́tótó àti àwàpa pajúlọ àti àyíká tí a fẹ́ lò. Ìmọ́tótó ṣe pàtàkì gan. Lẹ́yìn náà, a yan ohun èlò tí a fẹ́ lò. Kì í ṣe ohun tí a fẹ́ lò nìkan, ṣùgbọ́n ohun tí a ní lò tí a fẹ́ lò lásìkò yẹn, a fi sí ọ̀tọ̀. Yíyan kì í ṣe bí a ṣe fẹ́rẹ̀ rẹ̀ nìkan, nìkan, ṣùgbọ́n bí a ṣe dára fún wa. Pé ohun yìí ṣe mo ṣe fẹ́ràn rẹ̀ ni mo fẹ́ sè àbí bí ó ṣe máa dára. Èyí ni gbogbo ohun tí a ní lò láti wò. Oúnjẹ tó dáa fún ara ní agbára, ń fún ọpọlọ ní ìmọ̀lára rere. Nígbà tí a bá ṣe oúnjẹ, a gbọdọ̀ ní sùúrù, a gbọdọ̀ ṣe sùúrù pẹ̀lú rẹ̀. Iná tó pọ̀ lè ba ìbà jẹ́. Ohun tí a bá pèsè sílẹ̀ tí a ṣe ìlànà rẹ̀ kò lè bá oúnjẹ tí ènìyàn fẹ́ sè jẹ. Iná tó sìkéde náà lè jẹ́ kó pẹ́. So iná wa gbọdọ̀ jẹ́ ètò ń jó àjo sókè kí ó má bàà bà jẹ́ iná, iná náà kí ó má sì jẹ́ ètò kéré ju. Nítorí náà, ìwọ̀ntúnwọ̀nsì ṣe pàtàkì. Ìwọ̀ntúnwọ̀nsì, a kò gbọdọ̀ ṣe láṣejù, a kò gbọdọ̀ ṣe láṣe fi hàn. Gbogbo rẹ̀ sì ń gbọ, ó gbọdọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Sísè oúnjẹ tún ń kọ́ wa ní ìfaradà. Ó ń kọ́ wa láti dúró, láti ṣọ́ra, láti rántí pé ohun gbogbo ní àkókò tirẹ̀. Mo fẹ́ sè ẹ̀wà ni, ẹ́, orí ìṣẹ́jú tí mo máa lò, mi ò lè fi wé ìgbà tí mo bá fẹ́ sè ìrẹsì. So ohun gbogbo ní àsìkò tirẹ̀. Nígbà tí oúnjẹ bá ti tán, a tún rántí láti pìn ín. Tí a bá sè tán, báwo láti ṣe pìn ín. Àwọn wo ló fẹ́ jẹ ẹ́? Báwo là ṣe bùn ún? Gbigba oúnjẹ mú ìbáṣepọ̀ lágbára, ó mú ayọ̀ wá, ó mú ìfẹ́ pọ̀ sí i. Nígbà tí a bá kun oúnjẹ tí a pín tí, ẹ, àbúrò fún àbúrò, ẹ̀gbọ́n fún ẹ̀gbọ́n, èyí náà tún ní míwùn bí a ó ṣe wùwàn. Nídìí èyí, ẹ̀yin olùgbọ́ mi, ṣíṣe oúnjẹ kì í ṣe iṣẹ́ ilé nìkan, ó jẹ́ apá kan nínú ìgbésí ayé ènìyàn. Ẹ jẹ́ ká kọ́ bí a ṣe ń ṣe oúnjẹ, ẹ jẹ́ ká jẹun dáadáa, ẹ jẹ́ ká lo ọ oúnjẹ láti dá ara wa àti àwùjọ wa láradá. Ẹ jẹ́ ká lo ètò tí a ní láti lè fún wa ní, ẹ́, oúnjẹ tí ó ṣára lóore. Ìyá jẹ́ kí jíjẹ oúnjẹ wa náà kí ó mú ìdùnnú wá àti èyí tí ó fúnni láyọ̀. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ májèlé nípa ṣíṣe wọn, nípa pípèsè wọn. Nítorí náà, ẹ jẹ àjẹ oúnjẹ tí ó dára, ẹ má jẹá fún ara wa ní májèlé jẹ. Ẹ ṣé é fún àsìkò tí ẹ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ.

Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ bá ti ń gbó mi. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí àkòrí tí a pé ní "Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù?" Ìrú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ọ̀pọ̀ ènìyàn ní ojú ọjọ́ tí wọ́n fẹ́ràn. Díẹ̀ ló fẹ́, ẹ́, ojú ọjọ́ gbígbóná, díẹ̀ ló fẹ́ ojú ọjọ́ tútù. Èmi fúnra mi, mo fẹ́ràn ojú ọjọ́ tí kì í gbóná jù, tí kì í tutù jù, èyí tí ó jẹ́ tí ó mọ níwọ̀n, tí a lè pè ní, average. Ojú ọjọ́ tó dá ni ojú ọjọ́ tí orun ràn díẹ̀, tí afẹ́fẹ́ fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò sí gbígbóná. Ní, ẹ́, tí irú ojú ọjọ́ bẹ́ẹ̀, ara á balẹ̀, ara á sì le, ọ̀pọ̀lọpọ̀ tún á balẹ̀ sí i. A lè ṣiṣẹ́ dáadáa, a lè rìn dáadáa, a lè rónú dáadáa. Nígbà tí oru bá pọ̀ jù, a rí pé ara a máa rẹ ni. Nígbà tí oru bá pọ̀ jù, ara á gbóná. Nígbà tí òtútù náà bá pọ̀ jù bákan náà, a rí pé èèyàn o ni lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe. So, ìbànújẹ́ lè wá. Nígbà tí òtútù bá pọ̀ jù, ara tún lè ṣòro. Ṣùgbọ́n ojú ọjọ́ tí ó balẹ̀, èyí tí gbogbo rẹ̀ ò tutù jù, tí gbogbo rẹ̀ ò sì ń gbóná jù, a rí pé irú ojú ọjọ́ báyìí ni ó dára. Ojú ọjọ́ tí ó wà ní, ẹ́, ìwọ̀n tí wọ́n sì. Mo tun fẹ́ràn ojú ọjọ́ tí ojo rẹ̀ díẹ̀, tí ojo o rọ̀ púpọ̀ jù, kì í ṣe ojo tó ń ta gan-an, ṣùgbọ́n ojo tó ń rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ohun ojo bẹ́ẹ̀ ń mú ìrònú wá, ó mú ìsinmi wá. Ó jẹ́ ohun tí ó rọrùn láti ka ìwé tàbí láti sinmi pàápàá. Ní ìparí, ẹ̀yin olùgbọ́ mi, ojú ọjọ́ kì í ṣe nǹkan kékeré, nǹkan ìmọ̀lára ni, òuǹ kàn iṣẹ́ wa. Pàápàá, ìbí tí a ti ń ṣiṣẹ́ nígbà tí ojú ọjọ́ ò bá dá, a rí pé ọ̀pọ̀lọpọ̀ o ni lè ṣiṣẹ́. A sì ń fa àìlera. Ẹ jẹ́ ká mọ ojú ọjọ́ tí ara wa fẹ́. Ẹ jẹ́ ká kọ́ bí a ṣe lè ṣètò ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ojú ọjọ́. Pápa jùlọ, èèyàn nílò láti mọ irú ọjọ́ tí ó fẹ́ràn kí ó lè ṣe gbogbo ohun tí ó yẹ kó ṣe ní ètò létò. Nípasẹ̀ yìí, ojú ọjọ́ ṣe pàtàkì fún atajà ni, fún òṣìṣẹ́ ni, fún ẹni tí ó ń gbé láti ibi kan lọ sí kejì àbí tó ń rìnrìnàjò, ojú ọjọ́ ṣe pàtàkì. Ojú ọjọ́ tí a bá yàn láàyò ẹ jẹ́ kí a ṣe ohun tí a mọ̀ láti ṣe. Àti pé náà, mo tun fẹ́ kaa wò gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọ̀gbìn. Ẹni tó jẹ́ ọ̀gbìn á wo ojú ọjọ́ kó tó lè gbin àwọn nǹkan tí ó nílò láti gbin. Gẹ́gẹ́ bí àgbẹ̀ kì í ṣe gbogbo ọjọ́ ló da fún, ẹ́, ọ̀gbìn. Irú ọjọ́ báyìí a rí pé irú, àgbẹ̀ á fẹ́ràn irú ọjọ́ tí ó bá dá láti gbin nǹkan. Ìdí nìyí ni ojú ọjọ́ ṣe ṣe pàtàkì fún gbogbo wa. Ẹ ṣé.